Tí òjò bá rọ, ǹkan tí mo máa ń ṣe ní pé mo ń gbọ́ music àbí ti ń wá oúnjẹ jẹ, ǹkan méjì tí mo máa ń ṣe ni. Dè ẹ́ ní ìgbà mí mo máa ń kọ̀ lórí fóònù, màá mọ bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, ǹkan tí mo máa ń ṣe ni. But ǹkan tí n kí n like ní pé tó jò bá rọ̀ tí n wá ta, mo máa búfẹ́ tí n wá nù ilé. Ìgbà yẹn ni màá le ṣe ǹkan. Ọkọ̀ mi ó balẹ̀, màá le wọ sweater tó tútù bá mú.

Bí mo ṣe ma n ṣe tí iṣẹ́ bá pọ̀ fún mi, bí a ní ibi iṣẹ́ àbí nílé gan an, ǹjantí mo mọ̀ kọ́ ọ ṣe ni gbé máa wá pín àwọn iṣẹ́ náà sí ọ̀nà púpọ̀. So èyí tó bá wà important jù èyí tó bá yẹ tí ń kọ́kọ́ ṣe mo máa kọ́ ọ ṣe, àwọn yòókù máa wá ṣe. Another tí mo ti máa n ṣe ni gbé máa fún mógbọ̀n ní àsìkò tí mo máa fi ṣe wọ́n, màá allocate time tí màá fi ṣe wọ́n.

Ọkùnrin ni mí, ọkùnrin o kí n wọ iborun, àwọn obìnrin nìkan na máa ń wọ iborun. Èmi kíi wọ ìbọmù. Fìlà gan n kí n wọ, afi ẹẹkọkan ti n ba fẹ jáde, mo máa wọ, àbí mo lè wọ irú fìlà òtútù. Ṣé àwọn obìnrin ló máa ń wọ ìbọmù? Èmi kò sì ńkan tó kan èmi pẹ̀lú ìbọmù, so èmi kí n wọ ìbọmù? Ọmọbìnrin ló máa ń wọ ìbọmù.

Ẹ, ìgbá mi mú wọn wẹ̀ sí ààlà, ọ̀tọ́, ó má a ń dín bẹ̀ lórí ààlà náà. Ààlà míwà tí wọ́n ń pe ìgan tó ṣẹlẹ̀ níbẹ̀. Ó dẹ́rùbà eyan, àbínú yan dùn dáadáa. Íwọ ààlà lẹ́ẹ̀ mọ́ rántí, bọ̀kọ̀ṣe gbogbo ààlà lẹ́ẹ̀ mọ́ rántí. Ẹ̀mí wà tí ń gbẹ̀ yẹn rántí ìgbàgbé àbí ìgbà tí ẹ̀ ń dá láàná. Ọkàn rẹ fún bí ẹ́ ti ń gbé ààlà náà. Ààlà náà kà wáyé bẹ́ẹ̀ náà.

Mo máa ń rìn ní àlàáfíà although, ìbéèrè yì ò wà mí ò wà uderstand ìbéèrè ná bẹ́ẹ̀ni but mo máa ń rìn ní àlàáfíà mo máa ń rìn bí àwọn èèyàn ṣe máa ń rìn ìgbàyẹn mo máa ń tètè ń rìn gan bẹ́ èmi ṣe rí nìyẹn o la wíbẹ̀ o tì oti mo mi lára tí máa tètè rìn tí mo ban jadì so mo máa ń rìn lálàáfíà dáadáa ma so ìbéèrè ná pẹ̀lú bó ṣerí.

Nǹkan tí mo máa ń ṣe ni tí mo bá fẹ́ tọrọ àforíjì, nǹkan tí mo máa kọkọ ṣe fún ẹ́ tí mo bá tọrọ àforíjì ni mo máa try láti jókò rẹ́rìn ínínú rẹ́ yọ́ ni sí mi, ẹbí máa tẹ̀lé láti ṣe nǹkan tí inú rẹ ó dùn náà. Bí mo bá ṣe nǹkan tí inú rẹ ó dùn tán, mo máa ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé nǹkan tó ṣẹlẹ̀ bá bàá, kó jẹ́ kí mo mọ̀ ọ́n mọ́ ṣe, ko dá rìjì mi ní pé kó jẹ́ pé nǹkan tí kò ṣẹ́wà tí mo mọ̀ ọ́n mọ́ òwú tó fọ rí jìn mi.